Ohun tó yà mí lẹ́nu ni ìgbà tí wọ́n bí àkọ́bí mi, tó yà mí lẹ́nu jù ìgbà tí wọ́n bí àkọ́bí mi ní ìgbà tí ó wá sáyé tó sì wá pẹ̀lú ìka kékeré kan tó kún márùn tó jẹ́ ẹlẹ́fà, eré yìí ló yà mí lẹ́nu. Ní òpòlọ́pọ̀ pé ènìyàn a máa ní ìka mẹ́fà, eré yìí ni nǹkan tí ó yà mí lẹ́nu jù, torí pé òun jẹ́ ìyàlẹ́nu láfùn mi, àmọ́ a padà gbé lọ sí hósípítà láti padà yọ kékeré yìí tó jẹ́ ẹlẹ́fà yìí, a padà yọ kúrò ní ọwọ́ rẹ̀.

Mo bá lè jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan, ẹni tí mo máa jẹ́ ni bàbá ìyá mi. Bàbá ìyá mi jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ gidi gan, tó sì jẹ́ pé ó wù mí tó í je pé tí n ba lè jẹ́ ẹlòmíràn fún ọjọ́ kan. Bàbá ìyá mi ni ẹni tí ó yóò wù mi láti jẹ́. Ohun tí mo máa ṣe ni pé mo máa pàṣẹ bí wọ́n ń pàṣẹ, bó ṣe wọ́n ń pàṣẹ tó sì jẹ́ pé ìdí yìí ni nǹkan tí ó jọ mí ló jù nínú ìwà rẹ̀.

Ewé ọgbọ́, ewé ọgbọ́n jẹ́ ewé kan tí ó dára sí àwọn ènìyàn máa fún un se ìwòsàn nílẹ̀ Yorùbá tó sì jẹ́ pé oríṣiríṣi ìwòsàn ni wọ́n máa ń lo ewé ọgbọ́ fún. Ewé ọgbọ́n dá ọ lọ́jù gan, ewé ọgbọ́ tutù lọ́pọ́lọpọ́ lójú tí wọ́n gbìn ín sí ẹ̀gbẹ́ ìbàlúwẹ̀. Èyí tí wọ́n máa ń gbìn ewé ọgbọ́n síni, ewé ọgbọ́n síni, mo gbọ́ pé àwọn onímọ̀ ìlera sọ pé ewé ọgbọ́ ní èròǹjà tó dára, aṣaralóore tó sì máa ń gba, gba àwọn àwọn àìsàn jà lára.

So ohun tó so abúlé àti ìlú lápọ̀ òun ni títí, títí lò so abúlé àti ìlú nlá pọ̀. Abúlé jẹ́ ibi tí ẹni tó sì tọ́ ọ pọ̀ ni pé abúlé jẹ́ ibi tí wọ́n ti má ń gbin, títí wọ́n ń ṣíṣe àgbẹ̀, tí ó sì jẹ́ pé ìlú ńlá jẹ́ ibi tí wọn ò tí kì ṣiṣẹ́ àgbẹ̀ àmọ́ wọ́n nílò oúnjẹ tí èrò tó wà nílùú ńlá tó sì pọ̀ àti abúlé yìí àti ọ̀pọ̀lọpọ̀ àwọn abúlé yìí ni wọ́n ti máa ń kó àwọn oúnjẹ lọ sí ìlú ńlá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Mo maá lọ ọ̀pá ìfámọra nígbà tí wọ́n bá mu ohunkóhun mọ lọ ọ̀pá ìfámọra. Ọ̀pá ìfámọra yóò jẹ́ kó rọrùn fún wọn láti mọ ohunkóhun tí ó sì jẹ́ pé yóò dáàbò bo ẹnu mi láti ibi àìsàn tó bá wà ní ibi ara ìfé tí mo fẹ́ mọ nǹkan láti inú rẹ̀ eleyii lo fa tí mo fi nífẹ̀ẹ́ láti má lọ ọ̀pá ìfámọra ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Imọ́tótó ilé mi, ojoojúmọ́ ni wọ́n má ń se ìmọ́tótó ilé mi torí mo jẹ́ ẹnìkan tó nífẹ̀ẹ́ ìmọ́tótó tí wọn ò sì nífẹ̀ẹ́ ṣe kí ilé mi rí ohun tó ti, wọ́n sì tọ́ ju pé ojoojúmọ́ ni wọ́n ma ń se ìmọ́tótó ilé mi, tó sì tí wọ́n gba ilé tí wọ́n ń nu ilé, wọ́n ń gba, wọ́n ń nu, mo sì rí pé gbogbo nǹkan ó wà ní tónítóní ilé yìí nìyí, ọ̀nà tí gbá má ń gba ṣe ìmọ́tótó ilé mi.

Ògì, o jẹ́ ohun kan tí ọmọ wọn rí nígbà tí wọ́n tóye pé ó jẹ́ ohun kan tí ó jáde láti ara àgbàdo tí wọ́n ti rẹ, tí wọ́n lò eleyi ni ògì. Ògì yìí ni wọ́n fi ń ṣe ẹ̀kọ́, yálá ẹ̀kọ́ mumu tàbí ẹ̀kọ́ jíjẹ. Wọ́n ó gbé omi kaná, tí wọ́n bá gbé omi kaná, wọ́n sì po ògì yìí, wọ́n sì wọ́n fún mi po ògì yìí, wọ́n sì dàá síi. Tí bá dàá síi, wọn ó po, ojú pẹ̀lú rínásí ni ó ní tú, ó ní ṣe pẹ̀lú pé ẹamọmọ náà fẹ́ jẹ kó jẹ́ tàbí jẹ náà fẹ́ jẹ kó jẹ́. Tí wọ́n bá jẹ́ pé mimu ni, wọ́n o ni jẹ kó pẹ̀ lo ríná púpọ̀. Àti tí wọ́n bá jẹ́ pé jíjẹ ni, wọn ó ro o ti tí ó fi po dáadáa, tí ó fi sọ dáadáa. Eleyi yi o si padà di amo mimu ko ni di rara n tie.

Òògùn tí à ń lò ní ilé, òògùn ilé tí à ń lò ní ilé wa, òhun ni òògùn ògìrì. Òògùn ògìrì jẹ́ oògùn kan tí a mọ̀ dára dára tá àwọn bàbá ńlá bàbá wa tá n mọ̀ bọ́n ṣe ń lò, tó sì jẹ́ pé oògùn ògìrì yìí ni àwọn bàbá wa wọ́n máa ń lò fún ọ̀pọ̀lọpọ̀ ọmọ ilé wa nígbà tí wọ́n bá ṣe bí wọn. Ó jẹ́ òògùn kan tí wọ́n rí pé, wọ́n rí pé ó ṣe kókó. Òògùn yìí sì dára púpọ̀.

Iyọ, iyọ jẹ́ ǹkan tí ó ṣe kókó nínú, nínú oúnjẹ tí kò bá sí nínú oúnjẹ, oúnjẹ kò lè dùn, oúnjẹ kò lè dùn. Iyọ̀ ṣe kókó gidi gan. Eléyìí ló fàá tó fi jẹ́ pé èèyàn gbọdọ̀ mọ́ fi iyọ̀ sí ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí èèyàn bá fẹ́ sè, ní ọ̀tú ìṣe pé iyọ yìí ó ní òdiwọ̀n tí ó sì gbúdọ̀ pọ̀jù, tó bá ti pọ̀jù o lè ba oúnjẹ jẹ́ bó ṣe dára tó, o lè ba oúnjẹ jẹ́. Tó bá se pé èèyàn tí ó bá se oúnjẹ bí i dẹ̀ríká ẹyọkan-an, èèyàn gbúdọ̀ fi iyọ bóyá bí síbí kan sí i.

Ohun tí mo mò ń ṣe nígbà tí wọ́n bá ń ṣe àìsàn, òhun ni pé tí irun bá pọ́kàsí, òhun ni kí a gbé lọ sí ilé ìwòsàn, tí ó sì jẹ́ pé nítorí ilé ìwòsàn ni a ti le fún àwọn irúfẹ́ èèyàn báyìí ní àlàáfíà ẹni tí wọ́n sì pé ni pé wọ́n pe ẹni tí ọ̀rẹ́ mi tí a si jo gbe lọ sí ilé ìwòsàn tí ó sì jẹ́ pé lẹ́yìn ìgbà náà tí ara rẹ̀ bá ti yá, a ó padà sílé. Èleyìí ni ọ̀nà tí mò mọ̀ mọ̀, ohun tí mò ń ṣe nígbà tí ọmọ bá ń ṣe asàìsàn.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ní ẹ̀wà. Ẹ̀wà jẹ́, ẹ̀wà sísè. Ẹ̀wà sí jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gidi gan torí ẹ̀wà ṣe dùn gidi gan, ó dùn púpọ̀, lẹ́yìn ó dùn púpọ̀. Ẹni tí ó máa ń sè òun ni ìyàwó mi. Ìgbà tí a máa ń jẹ òun ni nígbà mí, a máa ń jẹ ní alẹ́ nígbà mí sinmi, a máa ń jẹ ní òwúrọ̀. Ẹ̀wà dísì ni nǹkan, ní oúnjẹ tí mo fẹ́ràn jù.

Àkókò tí mo máa ń, àkókò ni tí mo máa ń, àkókò tí mo máa ń lo sùn òùn ni ààgò, pípẹ́ yànyàn ààgò mẹ́sàn-án mo ti gbọdọ̀ sùn. Toṣì jẹpé wọ́n sùn, ó kéré yànyàn, mo fọwọ́ wọn wààkátí mẹ́fà. Eléyìí ni àkókò tí mo fi máa ń sùn ní ojúùmọ, mo máa ń sùn fún wààkátí mẹ́fà wọ́n sì sùn rí pé mo sùn ní ààgò mẹ́sàn-án alẹ́ gèrègè.

Ọ̀pọ̀lọpọ̀ ibi ti yípadà ní ojú mi gidi gan, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ àkànṣe ni ó ń lọ káàkiri, káàkiri. Nígbà tí a wà ní kékeré, igbó pọ̀ gidi gan. Igbo po torí ìlú ko ti de àwọn ibi kan o se pe igbo po. Àmo ní àkókò tá wá yìí, igbó ti kéré. Kí ẹ torí igbó ni eeyan yiò dé àwọn abúlé. Kí ẹ torí igbó, kò sí igbó ní ìgboro mọ. Ó ti yípadà, ọ̀pọ̀lọpọ̀ kan ti yípadà. Ẹ̀yin tí n ló se rí ní ara mi ni pé ní àkókò tá wá yìí, àwọn ìlú ńlá má a ń gbóná gidi gan nítorí kò sí igi àti àwọn ewé tan fẹ ṣe àtẹ̀gùn tútù.

Abúlé tí mo mọ̀ wọ́n máa pè ní Pàsà. Pàsà, abúlé tí mo mọ̀ wọ́n máa pè ní Pàsà. Pàsà jẹ́ abúlé kan tí kò jìnnà sí ìgboro ìlọrin tí mo ń gbé. Pàsà yìí, Pàsà yìí ó jẹ́ abúlé kan tí ò jínnà sí ibi tí mo ń gbé. Ẹni tí mo mọ̀ tí ó ń gbé bẹ, òun ni ọ̀rẹ́ mi kan, ọ̀rẹ́ mi kan ni ó ń gbé bẹ. Nítorí àgbẹ̀ ni, ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà mo máa ń lọ sí Pàsà yìí torí wọ́n ń gbin nǹkan oko oríṣiríṣi ibẹ̀ ni wọ́n ti ń kó oúnjẹ wá sí ìgboro fún àwa tá wà ní ìgboro.

Ọjọ́ mi máa ń parí ni wá kà ní aago mẹ́ aago mẹ́ẹsàn alẹ́ lẹ́yìn ìgbà tí mo ti ṣe eré ìdárayá tán ní tí mo sì jẹ oúnjẹ alẹ́ tán ní aago mẹ́sàn alẹ́ ni ọjọ́ mi máa ń ni ọjọ́ mi máa ń ni ọjọ́ mi máa ń parí. Òùn tì ò màà ń fùn mì nì ìtùrà òhùn nì pè, kìn rìpè mò ṣèrè, èrè ìdààràyà èrè ìdààràyà yìì nì ò jẹ kì ò fùn mì nì ìtùrà làtì sùn dàràdàrà.

Ó ní irúfẹ́ orin ló pọ̀ nílẹ̀ Yorùbá torí Yorùbá jẹ́ àwọn ẹ̀yà kan tí wọ́n gbáfẹ́ tán sí ní ìfẹ́ fàájì tó sì jẹ́ pé orin pọ̀ káàkiri ní oníranran tí a máa ń gbọ́ nílẹ̀ Yorùbá. Ara wọn ni ìjálá, ara wọn ni dadakúàdà, ara wọn ni jùjú, ara wọn ni, ara wọn ni afrobeat, ara wọn ni fújì, ara wọn ni, ara wọn ni ọ̀sẹ̀wẹ̀lẹ̀. Oríṣiríṣi oríṣiríṣi orin ló wà ní ilẹ̀ Yorùbá tí a máa ń gbọ́. Ìgbà tí a máa ń gbọ́ àwọn orin yìí ó sì ní ìgbà ogún gbà àwọn orin yìí ló ní ìgbà tí a máa ń gbọ́ wọn.

Bí a se ń se oúnjẹ tí mo fẹ́ràn, ẹ̀wà ni oúnjẹ tí mo fẹ́ràn jù, tó sì je pé ẹ̀wà yìí ó jẹ́ ǹkan tí mo nífẹ̀ẹ́ sí gan. Ibi ta nílò láti fi se ewa. Àkọ́kọ́, ẹwà gangan fúnra rẹ̀. Ẹ̀kejì, a ó nílò ata, a ó nílé iyọ̀, yépọ́, a sì nílò a ó nílé iyọ̀. Lẹ́yìn ìgbà náà, tí a bá fẹ́ sè é, a ó da a gómìnkáná. To mi ba ti ho a da ewa si, asi ge alubosa si, a o fi iyo si tí ó bá ti jíná, a ó fi epo sí i àbí à fọ ata sí i. Nígbà mìíràn sì ni a lè dín ata rẹ, a lè dín ata rẹ lọ́tọ̀ ká di lọ́tọ̀, tó sì ṣe pé ìgbà wọ́n gbà tó ọgọ́, wákàtí, wákàtí méjì láti sè ẹ̀wà.

Iṣẹ́ alágbẹ̀dẹ jẹ́ iṣẹ́ kan tí ó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá nítorí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ṣiṣẹ́ agbẹ̀dẹ yìí. Iṣẹ́ alágbẹ̀dẹ o jẹ́ iṣẹ́ kan tí ó dára púpọ̀, tó ṣe pé àwọn èèyàn tó n ṣe, tó máa rìn, wọ́n má ń ṣiṣẹ́ pẹ̀lú irin, tí ó sì jẹ́ pé ṣíṣe iṣẹ́ alágbẹ̀dẹ yìí o jẹ́ iṣẹ́ tí ó lówó lórí, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kò ní máa n ṣe, tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sì máa n ṣe iṣẹ́ yìí dáadáa. Iṣẹ́ àgbẹ̀dẹ jẹ́ iṣẹ́ kan tó dára gidi gan, tó dára gidi gan, tó sì dára púpọ̀, tó sì jẹ́ iṣẹ́ tí ó gbajúmọ̀ ní ilẹ̀ káàro ojíire.

Mo ma n jẹ ki fóònù mi gbóná fún ókéré yanyan fún wákàtì kan, iye ni ìgbà tí mo ma n jẹ ki fóònù mi gbóná ní eleyi. Tí ó bá sì gbóná fún wákàtì kan, n ó fi lẹ̀ kò fi tùtù díẹ̀, nítorí pé tí fóònù bá ti gbóná jù, o léè bá fóònù jẹ. Nítorí tí mo bá jẹ́ kí fóònù gbóná, òun ni kí yan má tẹ́, kí yan tẹ́ fún ọjọ́ totí pé eleyi lò fàá. Nítorí pé tí mo bá fi lè tẹ́ fóònù fún wákàtì kan, èmi yóò fi lẹ̀, n ó jọsìn mi kò fi tùtù padà.

Tábìlì iṣẹ́ mi ó jẹ́ ǹkan tí ó fẹ̀ díẹ̀, ó fẹ̀ díẹ̀ tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan ni wọ́n má ń fi sí orí tábìlì iṣẹ́ mi gẹ́gẹ́ bí ẹ̀rọ ayára bí àṣá kọ̀ǹpútà mi tí mo lò ti mo fi ń ṣise, ibẹ̀ náà ni fóònù maa wà àti àwọn irinṣẹ́ lóniranran tí mo nílò láti fi ṣisẹ mi ló má ń wà lórí tábìlì iṣẹ́ mi ní ojoojúmọ́.

Ẹrọjà tí mo máa ń lò jù òhùn ni mo máa ń lo flour, mo sì máa ń lo ek eh, mo n lo yeast, mo sì máa ń lo àwọn o, mo maa n lo iyọ̀, mo sì máa ń lo ṣúgà. Àwọn nǹkan tí mo ń lò léleyii nítorí pé àwọn èròjà yìí ní èròjà tí a fi ń ṣe búrẹ́dì nílé iṣẹ́ wa tó sì jẹ́ nkàn tí ó ṣe kókó láti ṣe búrẹ́dì èleyii lo fa a tí won fi máa ń lo àwọn èròjà yìí jù nínú búrẹ́dì.

Òjò máa ń dùn gidige ni agbègbè ni bí o ṣe ń bẹ̀rẹ̀. Ohun ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èyàn tí wọ́n bá ti tibi ṣe dé wọ́n bẹ̀rẹ̀ sí kóra wọ́n jọ kóra wọ́n jọ káàkiri. Tó sì ṣe pé ilé ìgbafẹ́ oríṣiríṣi lọ́pọ̀ ni ọ̀dọ̀ wa tó ni kaluku o sì má darí lọ sí ilé ìgbafẹ́. Ìlà àwọn ilé ìgbafẹ́ yí sì jẹ́ ilé ìgbafẹ́ tán tí ó dára púpọ̀ tán sì ni ọ̀pọ̀lọpọ̀ ohun mímu àti jíjẹ tán sì ni ilé isafihan eré ìdárayá, ilé ìṣeré àwọn ọmọ kékèké àti ibujoko láti jíròrò láàrín àwọn ọ̀dọ́ àti àgbàlagbà.

Àwọn bàbá màà ń sọ pé ówùrọ l'ọjọ èlèyì ìló fà tí mo fi má n jí ní kùtùkùtù nítorí pé ìjínì jí ní kùtùkùtù ó jẹ́ nǹkan tí ó yẹ ọmọlúàbí, ó yẹ ọmọlúàbí kó má sùn, kó pé ó kéré yànyàn wọ́n sùn fún-un, mo máa sùn láti ọgọ́ mẹ́sàn álẹ tí mo sì má n jí ní ààgò mẹ́ẹrin àárọ̀ nítorí pé ìyẹ́ ìṣe tètè jí n tètè sùn èlèyì ló fàà tí mò fi má n tètè jí àmọ́ ohun tí n yí padà díẹ̀díẹ̀ nítorí pé ní àsìkò t'áwà yìí ó ń pẹ́ mi kí ń tó má sùn ó sì ń pẹ́ mi kí ń tó jí díẹ̀.

Ọ̀nà tí mo má ń gba sanwó pẹ̀lú fóònù ó ń ni láti rípé mo n mo, mo, mo, mo foworánṣẹ láti àwọn orí ẹ̀rọ alujara láti fi mo mo o sì fi owó ránṣẹ́ síbi tí mo tí fi sí eh àpò ìṣànwọ̀ àpò gbowó ẹni tí mo fẹ sánwó fún. Eléyí ni ọ̀nà tí mo má ń gbà san owó, èyí tó yẹ pé ọ̀nà yìí o yára o sì o sì o sì dára láti tètè sanwó.

Bẹ́ẹ̀ni mò ń kọ ìròyìn níbi iṣẹ́ nítorí pé ó ṣe kókó fún iṣẹ́, iṣẹ́ tí mò ń ṣe nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn o nílò láti kọ àkọsílẹ̀ gbogbo iṣẹ́ tí mò ń ṣe. Eléyìí ló fàá tí mò fi máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ tó jẹ́ pé ọ̀nà yìí ni ó gbà rọrùn fún wa. Lá nígbà tí irú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ bá àbí tí wọ́n bá gbé irú iṣẹ́ tí mo ta ṣẹ́ tí wọ́n bá gbé wá eléyìí yóò jẹ́ ǹkan tí yóò wúlò fún wa ní ọjọ́ iwájú láti tètè lò láti fi yanjú or láti fi tan láti fi tán ìṣòro, irú ìṣòro irúfẹ́ ìṣòro bẹ́ẹ̀.

Ọ̀nà tí mo máa ń gbà bá ọmọdé sọ̀rọ̀ ní ọ̀nà tó yàtọ̀ sí ti àgbà, òun ni pé mo máa ń fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ nínú ìdánilẹ́kọ̀ọ́ ní ọ̀pọ̀ ìgbà àti ìrírí tí mo sì máa ń fún wọn ní, tí mo sì máa ń fún wọn ní ìrírí, àní sọ nípa ìrírí tí mo ti rí. Àmọ́ àgbàlagbà, mo máa ń gba ìmọ̀ràn lọ́dọ̀ wọn tí emi náà sì máa ń gba ìrírí láti ọ̀dọ̀ àgbàlagbà. Eléyìí ni ọ̀nà tí bí mo máa ń gbà bá ọmọdé sọ̀rọ̀ tó yàtọ̀ sí ti àgbà. Eeyán gbòdò bá àgbàlagbà pẹ̀lú sọ̀rọ̀ pẹ̀lú ìtẹríba àti ìrẹ̀lẹ̀. Àwọn ọmọ kéékèé, eeyán gbòdò bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́, pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ lálái nílò láti jagbe mo wọn.